Báwo ni o máa ń rin ìrìnrin àjò lọ sí ibiṣẹ́? Ìrìnrin àjò lọ sí ibi iṣẹ́ táxi ni mo màá ń gbé, mo sì máa ń múra láàrọ̀ kùtùkùtù máa dìídì fi ì ilé lé kín lè bàa bá mọ́tò tó máa ń lọ ní ọ̀nà. Torí tí ẹ bá ṣebẹ̀ tí ẹ̀eyan bá léétì, o dé títí, o sì ní bá mọ́tò kankan.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Yes, ara àwọn ìwà tó dára nígbà tí èèyàn bá ń jẹun ni pé kó fi ọwọ́ ọtun jẹun, kó sì má sọ̀rọ̀ nígbà tó bá ń jẹun, kó sì gbé omi sí ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ sì ni kó fọ ọwọ́ rẹ̀. Gbogbo àwọn èyí tí ẹ dákọ̀ yìí ni mo máa ń ṣe nígbà tí mo bá ń jẹun tori pé kínní.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Ibi orin kì í ṣe ibi tí èmi máa ń lọ tori mi o ki ṣe faansi orin Mo ti kẹ́yìn lọ ibi orin níisin koda o ti to ọdún mẹ́wàá, kosi n tí mo fẹ́ fi orin ṣe. T'oba se pé ibi tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù ni àti ibi tí wọ́n ti ń pàtẹ́wọ́, àń, ẹ lè ràwa n be àmọ́ bí orin, ẹ lè ríi wá tori kò kan wa.

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn wọ̀ ni èyí tó máa ń bo orí ẹsẹ̀. Torí pé kíni ó dùn wọ̀n, kò sì ní jẹ́kí atẹ́gùn àbí ìdọ̀tí kó wọ̀ yẹn ní ẹsẹ̀. Ó sì jẹ́ ohun tó jẹ́ pe kíńní tó máa ń mú pé kí ẹ̀yàn sáré àbí kí ẹ̀yàn rìn pẹ̀lú fastness yẹn eyan le rin láìsí ìyọnu.